Ní gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Fóònù mi jẹ́ irinṣẹ́ yàtọ̀ sí pé ó jẹ́ ohun tí ó jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán. Fóònù mi kò jẹ́ fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán fún mi. Ó jẹ́ ohun tí mò ń lò láti fi ṣiṣẹ́ ṣe ní gbogbo ìgbà. Nítorí náà, ọwọ́ mi kò kí ń sábà dúró lára fóònù náà. Ni ọ̀pọ̀ ìgbà, mo ní oríṣiríṣi méséjì tí mo máa ń dáhùn sí, pápa jùlọ tó bá jẹ́ pé mo wà ní ibi iṣẹ́. Fóònù mi ni wọ́n fi tan data tí wọ́n fi kọ́nẹ́tì mọ́, e, lápútọ̀ọ̀pù mi nígbà tó bá jẹ́ wípé ẹ̀rọ ayára bí àṣá tí ibi iṣẹ́ kò ṣiṣẹ́. Fóònù mi nílò ọ̀pọ̀lọpọ̀ ohun infómẹ́sàn náà ló sì wà lórí fóònù mi tó jẹ́ fún lílò ní ibi iṣẹ́. Nítorí náà, ní gbogbo ìgbà ni mo máa ń sábà lo fóònù mi. Ọwọ́ mi kì í dà lára fóònù mi rárárárá. Àfi ìgbà tí mo bá ń ṣe àwọn iṣẹ́ ilé lọ́wọ́ tó jẹ́ bí iṣẹ́ tó nílò omi bóyá mo ń fo abo àbí mo fẹ́ fọṣọ, yálà tàbí tí mo bá ń sùn. Àwọn ìgbà yìí ni fóònù kò kí ń sí ní ọwọ́ mi.

Kò sí èso tí mo kò fẹ́ràn láti jẹ. A Ẹ pàápàá jùlọ èso tó bá jẹ́ pé ó wà ní àṣìta wa ní àsìkò rẹ̀. Fún bí àpẹẹrẹ, ní àsìkò táa wà yìí, èso àgbálùmọ́ àti èso máńgò náà ti wà níta. Mẹ́jèèjì ni mo sì fẹ́ràn láti máa jẹ dáadáa. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá jáde lọ sí ìgboro, n kò gbudo má ra èso, èso máńgò àti àgbálùmọ́ tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Èso kéṣo tó bá ti wà níta ní àsìkò ni mo máa gbìyànjú láti rà nítorí pé gbogbo èso ló dá ní ara. Fún èso tí mo wá fẹ́ràn jù, màá fẹ́rẹ̀ sọ pé èso pineapple ni mo fẹ́ràn láti máa jẹ jù. Pàápàá jùlọ tó bá jẹ́ èyí tó pọ́n tó dẹ̀ dùn dáadáa. Mo fẹ́ràn pineapple ju àwọn èso mìíràn lọ. Tí a bá lé àbí tí a bá gbé oríṣiríṣi èso kalẹ̀ tí pineapple sì wà nínú wọn, ó ṣeéṣe kó jẹ́ pé èso pineapple ni won ó kọ́kọ́ nawọ́ mọ́ torí ọ̀ ní mo ní ìfẹ́ sí jù. Lẹ́yìn èso pineapple ni mo lè nawọ́ sí èso ọsàn, ọsàn. Ọsàn náà jẹ́ èso tí mo fẹ́ràn. Mo lè nawọ́ sí ohun náà. Lẹ́yìn náà tó tẹ̀lé ọ̀ ní èso ápù. Mo lè nawọ́ sí ápù náà fún jíjẹ. Lẹ́yìn náà ló wá kan ọ̀gẹ̀dẹ̀. Lẹ́yìn náà mo wà lè mú èso tangerine mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí a bá kó oríṣiríṣi èso kalẹ̀, ó ṣeéṣe kó jẹ́ pé èso pineapple ni wọ́n ó kọ́kọ́ nawọ́ mu nítorí pé ọ̀ ní mo fẹ́ fẹ́ràn ní jíjẹ jù.

Nínú àpò ọwọ́ mi, alákọkọ náà àpò tí mo máa ń gbé kiri ni àpò báàgì mi. Ǹkan àkọ́kọ́ tó wà nínú ẹni bíi báìrò mi tí mo máa ń fi ń kọṣẹ́ ní ibi iṣẹ́, ó jẹ́ ǹkan eyo kan tí ó máa ń wà nínú àpò ọwọ́ mi ní gbogbo ìgbà. Èkejì, o ni lip balm mi. Eyé ni ohun tí mo máa ń fi sí orí ètè mi kí ètè mi má bà á gbẹ́ tàbí kó rí aga aga. Mo máa ń lo lip balm. Lip balm máa ń wà nínú báàgì mi ní gbogbo ìgbà. Èkejì, o ni powder brush. Powder brush mi máa ń wà nínú báàgì mi ní gbogbo ìgbà. Ó jẹ́ ohun tí ẹ kò lè ṣe kí a má rí i bẹ́. Ẹlẹ́ẹ̀kẹrin ni ATM card mi. ATM card mi máa ń wà nínú báàgì mi ní gbogbo ìgbà. Gbogbo ìgbà ni mo máa ń mú ATM card mi dání. Ẹlẹ́ẹ̀kànrun ni charger mi. Mi ò lè ṣe láì má mú charger fóònù mi dání ní gbogbo ìgbà nínú àpò ọwọ́ mi. Ẹlẹ́ẹ̀kànrun ni earpiece àti airpod mi. N kò lè ṣe láì má mú àwọn ǹkan méjì yìí dání. Nitoripé tí mo bá fẹ́ wo àwòrán tàbí tí mo bá fẹ́ gbọ́ ǹkan ní orí fóònù mi, mo máa ń fẹ́ràn láti máa lo earpiece tàbí kí n lo airpod mi. Ẹlẹ́ẹ̀kẹfà ohun tí mi ò kò lè ṣe láì má fi sínú àpò mi ohun ni iwọn bàa owó díẹ̀. Bó ṣe hundred naira tàbí two hundred naira. Ẹ ò bá owó níwọn bà nínú àpò ọwọ́ mi.

Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàṣiṣẹ́pọ̀, ó jẹ́ ohun tí èèyàn gbọ́dọ̀ ní ṣe pẹ̀lú sùúrù àti ṣiṣẹ́ pẹ̀lú ọgbọ́n. Torí pé lákọ̀kọ̀ náà, iṣẹ́ ni gbogbo wa jọ wá ṣe. Èyí sì ni ohun tó yẹ kí ẹ̀yàn kọ̀ọ̀kan ṣe àbójútó ná. Kò dára kí èèyàn dé ibi iṣẹ́, kó wá bẹ̀rẹ̀ sí ní ṣe fàlàfulù tàbí kó bẹ̀rẹ̀ sí ní rojọ́ àìtọ́ pẹ̀lú àwọn alábàṣiṣẹ́pọ̀ rẹ̀. Kì ń ṣe wípé kí o má bá àwọn alábàṣiṣẹ́pọ̀ rẹ rojọ́, tàbí kí ẹ má tíe má sọ̀rọ̀ rárá. Kì ń ṣe ní ìtọ́ni bẹ́ẹ̀. Ṣùgbọ́n èèyàn rúdọ̀ bá wọn sọ ọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún èèyàn bí èmi. Mo fẹ́ràn wípé ọ̀rọ̀ tí kò bá ti jẹ mọ́ iṣẹ́, èmi kì í sọ ní àsìkò iṣẹ́ pẹ̀lú àwọn alábàṣiṣẹ́pọ̀. Boyà tí a bá kúrò ní inú ilé iṣẹ́ wa tàbí nígbà tó bá di ìparí iṣẹ́ fún ọjọ́ náà, a lè wá bẹ̀rẹ̀ sí ní sọ ohun mìíràn tí kò jẹ mọ́ iṣẹ́. Ṣùgbọ́n lásìkò tí a bá ń ṣiṣẹ́ lọ́wọ́ tó jẹ́ àsìkò iṣẹ́ ní ọjọ́ iṣẹ́, èmi kò kí ń bá àwọn aláṣẹ-- àwọn alábàṣiṣẹ́pọ̀ mi ṣe ẹfẹ̀ tàbí ká wá máa rojọ́ tí kò bá iṣẹ́ mú. Láàbákànná, mo máa ń bá àwọn alábàṣiṣẹ́pọ̀ mi ṣiṣẹ́ dáadáa nítorí pé yàtọ̀ sí àwọn mọ̀lẹ́bí rẹ, àwọn tí a jọ ń gbé, tí a jọ ń sùn, tí a jọ ń jí, àwọn ẹni kejì tí ó tún sún mọ́ èèyàn pẹ́kipẹ́ki, tí èèyàn rí lójoojúmọ́, tí èèyàn sì ń bá ṣe lójoojúmọ́, òun ni àwọn alábàṣiṣẹ́pọ̀ jẹ́. Nítorí náà àwọn náà tún jẹ́ ọ̀kọ̀ gboògì nínú àwọn èèyàn tí ó yẹ kí èèyàn fàmọ́ra dáadáa. Ṣùgbọ́n bákan náà èèyàn sì tún gbọdọ̀ wà kí èèyàn jẹ́ ẹni tó ń fara balẹ̀ dáadáa, kí èèyàn dẹ̀ fi ọgbọ́n ṣe níbí bá àwọn alábàṣiṣẹ́pọ̀ ṣiṣẹ́. Ni àtàrí iṣẹ́, mo níìfẹ̀ sì láti máa bá àwọn alábàṣiṣẹ́pọ̀ mi ṣiṣẹ́. Pápa júlọ tó bá jẹ́ pé ilé iṣẹ́ tí mo ṣẹ̀ dé sí ni. Tó bá jẹ́ pé àwọn tí mo ti bá ń bẹ̀, tọ́ jẹ́ àwọn ọ̀gá tàbí asiwaju mi ní ẹnu iṣẹ́ náà, mo máa ń fẹ́ farabalẹ̀ kí n mọ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ dáadáa, kí èèyàn sún mọ́ wọn, kí èèyàn lè mọ bí iṣẹ́ ṣe ń lọ dáadáa. Mo máa ń nífẹ̀ẹ́ sì láti máa bá àwọn alábàṣiṣẹ́pọ̀ ṣiṣẹ́ báyẹn. Tó bá sì jẹ́ alábàṣiṣẹ́pọ̀ èyí tí ó kéré sí mi ní ipò, mo máa ń nífẹ̀ẹ́ sì láti fi won tọ́na, láti, láti jẹ́ kí òye iṣẹ́ náà kó yẹ wọ́n iyẹn èyí tí ó bá farabalẹ̀, tó bá sì ní ìrẹ̀lẹ̀. Láko tán, ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàṣiṣẹ́pọ̀ mi, ó jẹ́ èyí tí ó dánmọ́rán tí ó sì jẹ́ èyí tó jẹ́ ìwọ̀túnwọ̀nsì. Lẹ́yìn ìgbà tí mo bá ti mọ ìwà èèyàn dáadáa, bóyá ẹni tí mo ti wò, bóyá ẹni tí mo ta ìjọ ṣiṣẹ́pọ̀ tó ti ń kọjá oṣù mẹ́fà sí ọdún kan, irú èèyàn bẹ́ẹ̀ ni mo wá lè fà mọ́ra tàbí irú èèyàn bẹ́ẹ̀ ni mo wá lè bẹ̀rẹ̀ sí ní bá sọ àwọn ọ̀rọ̀ mìíràn tí ó yàtọ̀ sí ọ̀rọ̀ iṣẹ́ nìkan.

O ti pe ti moti k'ẹ̀rù mi lo si ibi oni. Pápá jùlọ kò sí ibi, kò sí bẹ́ẹ̀ sí àwọn ibi orin ìgbàlódé níbi tí èèyàn ti lè kọ orin ní agbègbè ibi tí mo wàyi, ní ibi tí mo tẹ̀dó sí, ní ibi tí mò ń gbé. Kò sí bẹ́ẹ̀ sí àwọn ibi orin ní ibẹ̀. Bóyá tí mo bá rí èèyàn kan tí yóò mú mi dání lọ sí ibi tí a ó ti díjọ kọ orin, inú mi yóò dùn. Ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti lọ sí ibi orin nítorí wípé kò sí àǹfààní irú bẹ́ẹ̀ ní agbègbè ibi tí mo wà.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi, lákòókò náà n kò kí ń ṣe ẹnìkan tó máa ń gbàgbé nǹkan rárá, rárá, rárá. Bó ti wù kó mọ̀, pàápàá jùlọ tó bá jẹ́ àdéhùn n kò kí ń gbàgbé. Ṣùgbọ́n tí bá wá jẹ́ àdéhùn tó tún wá ṣe pàtàkì. Àkọ́kọ́ mo máa ń gbìyànjú láti ṣe àkọsílẹ̀ rẹ̀ sí inú ìwé àti inú notepad ní orí fóònù mi. Tí n bá ti ṣe àkọsílẹ̀ rẹ̀ n kò ní gbàgbé. Màá tún wá ṣẹ́ẹ̀tì àláàmù, èyí tí yóò máa rán mi létí tí àkókò àti, àti ṣe ìdáhùn àdéhùn náà tí àkókò náà bá ti ń súnmọ́ tó yẹ kí n ti mú àdéhùn mi ṣẹ. Màá ti ṣẹ́ẹ̀tì àláàmù èyí tí yóò máa rán mi létí ní gbogbo ìgbà. Elẹ́ẹ̀kejì, tó bá jẹ́ àdéhùn sí ẹni kan náà, mi lè sọ fún onítọ̀hún kó ní tọ̀hún náà máa rán mi létí tó bá ti ń ku bìí ọjọ́ mélòó kan sí ìgbà tó bá yẹ kí n mú àdéhùn mi ṣẹ.

Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò mi, lákoòko náà ṣíṣe ètò láti ṣàkópọ̀ fún ìrìnàjò. Ó dá lórí ọjọ́, iye ọjọ́ tí èèyàn bá lò ní ìrìnàjò náà. Ṣùgbọ́n fún àpẹẹrẹ àti fún kí n lè ṣe ìdáhùn sí ìkókó ọ̀rọ̀ yìí, wó n fún, fún wa ní àpẹẹrẹ ìrìnàjò ọlọ́jọ́ mẹ́ta. Tí ó bá jẹ́ wí pé ìrìnàjò ọlọ́jọ́ mẹ́ta ni èèyàn fẹ́ rìn, ni mo fẹ́ rìn. Láàkọ́kọ́ náà nígbà tí n bá ti wá báàgì ìrìnàjò mi sílẹ̀, àpò ìrìnàjò mi bóyá travelling bag tàbí báàgì tí ń wó kó àwọn ẹ̀rù mi sí fún ìrìnàjò náà. Láàkọ́kọ́ wọ́n ń ríi dájú wípé mo kó àwọn ohun tí a ń pè ní toiletries mi dání. Ìyẹn jẹ́ àkópọ̀ kẹ̀ǹkẹ̀ ìwẹ̀, ọṣẹ ìwẹ̀, ìfọyín àti brush ìfọyín àti ìpara, ìparun, comb, àwọn nǹkan tí wó nílò fún ìmójútó àgọ́ ara mi, gbogbo ni wó kọ́kọ́ mú dání. Lẹ́ẹ̀keji ohun tí mo máa ń mú dání o jẹ́ àwọn abọ́ ìjẹun, cutleries, ṣíbí oúnjẹ, abọ́ oúnjẹ àti kọ́pù omi fún mímu. Mo máa ń mú dání kí èèyàn má bà dé ìlú mìíràn kó wa tún máa yá abọ́ láti fi jẹun lọ́wọ́ àwọn ènìyàn, kò da. Nítorí ìdí èyí mo máa ń mú àwọn ohun tí ń wó fi jẹun, mo máa ń kó wọn dání. Lẹ́ẹ̀kẹta, ìwọ̀n aṣọ tí ń wó lò fún ọjọ́ náà. Tí ó bá jẹ́ ìrìnàjò ọlọ́jọ́ mẹ́ta, ìwọ̀nba aṣọ tí màá wọ̀ láàrin ọjọ́ náà wò mú dání. Aṣọ èyí tí ń wó fi sùn ní, aṣọ èyí tí ń wó wọ̀ láàárọ̀, èyí tí ń wó sì wọ̀ ní ọwọ́ irolẹ̀ gbogbo ẹ̀ pàtà ni wo ó kò dání. Wọ́n sì kó bàtà dà ní, bàtà slippers tí ń wọ́n wọ̀ káàkiri nínú ilé ni àti bàtà òde tí mo lè wọ̀. Mó ríi dájú pé mo kó, mo kó àwọn náà dání. Ni lákòótán, wó ríi dájú pé mo kó àwọn ohun charger mi dání. Bóyá charger fóònù mi, charger laptop mi. N kò gbọdọ̀ gbàgbé ẹ̀ àti laptop mi fúnra rẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wó ríi dájú pé mo kó dání tí ó bá jẹ́ ìrìnàjò ọlọ́jọ́ ránpẹ́, bóyá bí ìrìnàjò ọjọ́ mẹ́ta. Ṣùgbọ́n tí ó bá ti ń jẹ́ ìrìnàjò èyí tí ó lọ bóyá bí oṣù kan tàbí jù bẹ́ẹ̀ lọ, àkópọ̀ tí èèyàn ó ṣe fún irú ìrìnàjò ọlọ́jọ́ bẹ́ẹ̀, ó tún yàtọ̀ sí àkópọ̀ ẹrú tí èèyàn ó ṣe fún ìrìnàjò ọlọ́jọ́ mẹ́ta.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ó jẹ́ oríṣi méjì. Àkọ́kọ́ mo fẹ́ràn àmàlà àti ewédú pẹ̀lú ọbẹ̀ ẹran ògúnfe. Lẹ́ẹ̀keji, mo fẹ́ràn jollof rice. Ṣùgbọ́n ní ranpẹ́ n ó kọ́ wa bí a ti ń se àwọn oúnjẹ ní ranpẹ́. Láàkọ́kọ́ tí a bá fẹ́ ṣètò oúnjẹ tí mo fẹ́ràn jù iyen àmàlà àti ewédú. A ó kọ́kọ́ wa ewédú wa, a ó ja, a ó, a ó tọ́, a ó gbìyànjú láti fọ dáadáa kí a bá lè fọ iyẹ̀pẹ̀ ara ewé náà dànù. Léń dà táa bá ti fọ́ tán, a ó sàn sí orí iná. Ni sàn sí orí iná, a ó fi kan o sí, a ó sì fi irú pẹ̀tẹ̀ sínú. Nítorí pé oríṣi irú méjì ló wà. A ní irú gbuuru, àsi tún ní irú pẹ̀tẹ̀. Irú pẹ̀tẹ̀ ni a ó lò fún ṣíṣe ewédú yìí pẹ̀lú ìyẹ̀fun èdè lílọ̀ díẹ̀ ìwọ̀nba díẹ̀. Lẹ́yìn náà tí gbogbo rẹ̀ bá ti rọ, a ó fún bí wákàtí mẹ́wàá kan, ìṣẹ́jú mẹ́wàá láti fi kí ewédú náà kí ó rọ̀. Lẹ́yìn ìgbà tí ó bá ti rọ, a ó sàn lórí iná. A lè wá ìjabẹ́, ìyẹn ni à ń lò ní ayé àtijọ́. A lè wá ìjabẹ́ ìyẹn ìgbálẹ̀ kékeré tí a ó fi já ewédú náà, tàbí a lè lo ẹ̀rọ ìgbàlódé blender láti fi lọ́ kúná. Lẹ́yìn tí a bá lọ́ kúná tán, a ó fi ìsebẹ̀ kékeré si. Nítèmi, èmi kò kí ń fi iyọ̀ sí ewédú mọ́ nítorí pé lọ́pọ̀ ìgbà irú, wọ́n máa ń ní iyọ̀ nínú. Kí iyọ̀ wọ́n má wá pọ̀ jù, mi kò kín ń fẹ́ kí ewédú mi kó dùn jù ara rárá. N ó fi ohun ìsebẹ̀ maggi díẹ̀ ni ó fi sí i kí ó bá lè gbé ìtọ́wò rẹ̀ jáde. Èdè tí a bá fi ṣi ni kan-n-kan, pa-a-pa, ó ti tó lọ́pọ̀ ìgbà pẹ̀lú irú tí a bá fi ṣi. Ní báyìí ewédú ti, ó ti kalẹ̀. A ó sáré sí ọbẹ̀ ẹran wa. Mo, mo gbàgbọ́ pé tí a bá ti ra ẹran wa, a ó sàn dáadáa, a ó sì bọ̀ dáadáa. A ó fi oríṣiríṣi ohun èlò ìsebẹ̀ tí a bá fẹ́ lò, a ó fi sí i. A ó sì gbìyànjú pé ẹran náà rọ̀ dáadáa lórí iná. Bí ẹran náà bá ti rọ̀ dáadáa tán, a ó sè é ní ọbẹ̀. Èyí ni, àtà tí a bá ti lọ́ kúná, a ó da gbogbo rẹ̀ pọ̀, a ó sè é dáadáa kó hó dáadáa, ọbẹ̀ náà ti jiná. Lẹ́yìn náà, a ó gbé omi àmàlà kaná. Tí omi àmàlà yìí bá ti hó dáadáa, a ó ṣẹ́ ìwọ̀nba díẹ̀ sínú ike nítorí pé ó ṣe é ṣe kí a tún lo ìwọ̀nba omi ta ti ṣẹ́pà mọ́ yìí, omi gbígbóná ta ti ṣẹ́pà mọ́. Èyí tó wá kù lórí iná oni a ó da ìyẹ̀fun èlùbọ́ náà sí. Tí a ó sì òróó dáadáa lórí iná. A ó òróó, a ó fà á dáadáa. A gbúdọ̀ jẹ́ kí omi yẹn náà kó ti gbóná dáadáa kí àmàlà yìí kí ó bá máa, kó, kó má bà á ní kókó. A ó fà á mọ́ra, àmàlà náà. A ó òróò mọ́ra dáadáa títí di ìgbà tí a bá fi ọwọ́ tẹ́ táa bá rí pé ó ti fẹ́lẹ́ tó tàbí bí a bá ṣe fẹ́ kí ó fẹ́lẹ́ tó. Tí a bá ròó tán táa bá rí pé kó ì fẹ́lẹ́ tó, èyí ni omi ta gbépa mọ́ ni yóò ṣiṣẹ́ fún. A ó rọra dà á, ìwọ̀nba omi tí a ti gbé kaná yìí, a ó dà á, a ó ṣẹ́ sínú rẹ̀. A ó sì tún fà á mọ́ra dáadáa, a ó ròó dáadáa. Ní péréte báyìí, àmàlà àti ewédú pẹ̀lú omi ọbẹ̀ ó ti jiná. Mo fẹ́ràn oúnjẹ yìí lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé ó jẹ́ oúnjẹ tí mo ń ṣàrà lóore. Bí èèyàn bá jẹ́ tán bá, a tẹ́gun àlàáfíà, a sì fẹ́ sí ìyàn, a gùn, a sì bọ̀ lára èèyàn kí ẹ̀yàn wá ṣànra, kí ẹ̀yàn wá ra fẹ̀gbẹ́ lérẹ̀. Olúwa rẹ ó sun orun àlàáfíà ní alẹ́ tàbí ọ̀sán tí èèyàn bá jẹ oúnjẹ náà.

Ọ̀rọ̀ data lílò lọ́sẹ̀ yìí, ó jẹ́ ohun tó ń kọ mí l'ómi inú gidi. Mo sì rí ìbéèrè yìí gẹ́gẹ́ bí, àsìkò láti fi sọ ẹ̀dùn ọkàn mi lórí lílo data. Owó tí mo fi ń ṣe data lọ́sẹ̀, lọ́sẹ̀ ni o, ó ti pọ̀ jù, Paapa jù lọ bí àwọn MTN àti Airtel bó ṣe ń ṣe. Àwọn ẹ̀rọ méjì ni mò ń lò. Mò ń lò MTN, mo sì tun ń lò Airtel. Ṣùgbọ́n iye owó tí èèyàn ń lò lórí wọn láti fi ra ìwé data ò pọ̀. Lọ́sẹ̀, mo lè lò tó n kò lè kàá ṣùgbọ́n mo mọ̀ pé n mo lọ kọ́jà ten gig lọ́sẹ̀ nítorí pé lákòókò náà oríṣiríṣi app tí èèyàn ń lò gan pàápàá wọ́n ń jẹ data lọ fẹ́ẹ́fẹ́ ẹ ni. Ká tún máa tú wí tán náà, àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí, awọ́n gan pàápàá, wọ́n kò fẹ́ ẹ̀mí èèyàn ní lílò. Nítorí pé ìwọ̀n báwọn gan ṣe ń gba owó lórí lílo data yìí kì í ṣe ní kékeré, kì í ṣe ní kékeré rárárárárárá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà owó tí èèyàn fi ń, èèyàn ń lò láti máa fi ṣe subscription lórí àwọn kiní yìí ó pọ̀ gan ni. Lọ́sẹ̀, mo lè lò tó ten gig tí kò bá ní ju bẹ́ẹ̀ lọ tí mo bá fẹ́ wò daadaa. Ó ṣe é ṣe kó ju bẹ́ẹ̀ lọ. Ìyẹn tí n ò, tí n kò bá lo data mi mọ́ ẹ̀rọ kọ̀m̀pútà mi, ṣùgbọ́n ohun tí ó bá mú mi fi lè lo ẹ̀rọ, eh, data orí phone mi mọ́ ẹ̀rọ kọ̀m̀pútà mi, àh! Ohun tí n ò mọ̀ lò kì í ṣe ní kékeré. Nítorí náà, mo ma ń lo data tó pọ̀ dáadáa láàárín ọ̀sẹ̀ kan. Bóyá lórí MTN àti orí Airtel méjèèjì, ìwọ̀n data tí mò ń lò ó pọ̀

Bẹ́ẹ̀ni o, mo ti lu etí mi. Mo ní ihò etí mẹ́ta ní etí méjèèjì. Kódà mo si ń gbìyànjú bóhùn tun ṣe ṣe ìlú mi sí etí mi. Èyí tó tẹ̀wá wú mi báyìí tó wù mí láti ṣe. Ṣùgbọ́n tí wọn kò tíì gba àṣẹ rẹ̀ lọ́wọ́ ọkọ mi, ó ní imú mi. Ó tún wù mí láti lu imú mi ni tó ń dó kékeré lórí mú báyìí. Iyùn náà tún ti ń wú mi. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni mo ní etí ìlú mẹ́ta, ṣùgbọ́n méjì ni mo kó yá tí sí. N kò fi yá tí sí ìkẹta. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí kí a máa lu etí dáadáa.

Orin tí mo fẹ́ràn jù, wò kọni ránpẹ́ ní èdè Yorùbá. Orin náà wà ní èdè Yorùbá ó sì jẹ́ orin tí a kọ nípa àbí pẹ̀lúmi Deborah ni ó kọ orin náà. Ẹ jẹ ń kọ orin náà fun yii ní ránpẹ́. Ẹni tó dá ojú, ó lè ṣàì rí ìran. À, pause nú, ẹ má pau.

Bí, bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá. Láàkókò náà, mo ní ìmọ̀ díẹ̀ àbí ìmọ̀ ránpẹ́ nípa ẹ̀rọ ayárabíàṣá. Lọ́pọ̀gbà tí iye nǹkankan bá ṣe ẹ̀rọ ayárabíàṣá kọ̀m̀pútà mi, láakòko náà ó lè jẹ́ ohun tí mo lè wò fún rara mi láti fi lè fi ọgbọ́n orí mi gbé ìwọ̀nbá ọgbọ́n tí mo ní àti ìwọ̀nbá ìmọ̀ tí mo ní nípa rẹ̀. Mo lè fi ṣàyẹ̀wò rẹ̀. Tí bá rí pé kì ń ṣe oun tí mòótó yanjú, mo lè wò fi ẹ̀rọ ìgbàlódé AI, mo lè fi wò ó láti fi béèrè pé tí nǹkan báyìí, nǹkan báyìí bá ń ṣẹlẹ̀, báwo ni a ṣe lè ṣe é. Ìtọ́ni tí ẹ̀rọ AI bá fún mi náà, mo lè lò ó láti fi wò tí ó bá máa ṣiṣẹ́. Lọ́pọ̀gbà ó máa ń ṣiṣẹ́ tí mo bá tẹ̀lé àwọn ìlànà tí AI bá lò fún mi. Ṣùgbọ́n tí ó bá wa jẹ́ àwọn oun tí kì ń ṣe software related problem tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ ti hardware, mo máa pe onímọ̀ ìjìnlẹ̀ tó mọ̀ nípa bí a ti ń tún àwọn ẹ̀rọ yìí ṣe kí èèyàn bá ń ba lọ máa fọwọ́ kan oun tí ó tọ̀ lára wọn. Ni kíákíá ni wọ́n ti ránṣẹ́ pé ẹni tí ó wà wò ó, tí ó mọ̀ nípa rẹ̀, tí ó kẹ́kọ̀ọ́ gboyè nípa rẹ̀, tí ó sì wá ṣe àtúnṣe rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀.

Mo máa ń ní ìpàdé lẹ́nu iṣẹ́ ní ẹ̀méjì lọ́sẹ̀. Iṣẹ́ mi jẹ́ èyí tí ó jẹ́ èyí tí iṣẹ́ tí èèyàn lè ṣe láti ilé. Lọ́pọ̀gbà ilé ni mo máa ń wà, ṣùgbọ́n níbi ẹ̀méjì sí ẹ̀mẹ́ta lọ́sẹ̀, mo máa ń lọ sí ẹnu iṣẹ́ ní ilé iṣẹ́ náà láti lọ ṣe report àti láti lọ ṣe ìpàdé àwọn ohun tí ó bá yẹ ká fi sí ipò, a ó lọ fi sí ipò. Àwọn tí ó bá sì yẹ ká múlò, a ó lè ṣe ìjíròrò rẹ̀ láti lè ṣe àmúlò wọn. Nítorí náà, mo máa ń ṣe ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ bíi ẹ̀méjì sí ẹ̀mẹ́ta.

Rárá o, kò sí ohun tó jẹ́ coffee ní ibi iṣẹ́ mi o. Ní inú àwọn, eh, fíìmù àwọn ará ilu ẹ̀ebo ni mo ti máa ń rí tí wọ́n máa ń mu coffee lenú isẹ́, tí wọ́n ní ibi pàtàkì kan bíi ilé ìdáná kékeré kan tàbí yàrá kékeré kan tí ó wà fún ìsinmi fún àwọn òṣìṣẹ́ tí wọ́n lè lọ tí wọ́n bá ti ní ohun tó ń pè ní lunch break láti lọ mu coffee. Kò sí irú yẹn ní ibi tí èmi ti ń ṣiṣẹ́ o. A kò ní coffee break, a kò sì ti kí mu coffee ní ẹnu iṣẹ́. Èmi pàápàá jùlọ, n kò fẹ́ràn coffee ní mímu rárá, rárá.